Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi tí bá fẹ́ gbà wọ́n ṣiṣẹ́ nítorí ó ṣe pàtàkì gidi gan ni. Tí èèyàn bá fẹ́ gba alábàáṣiṣẹ́ pọ̀ sí ibi iṣẹ́ ènìyàn, èèyàn gbudọ̀ ṣe ìwádìí tónítóní nípa rè àti ibi tó ti ṣiṣẹ́ tẹ́lẹ̀. Ǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé mo máa ń wá ṣe ìwádìí lórí ibi tó ti ṣiṣẹ́ tẹ́lẹ̀, ìdí tó fi kúrò ní ibi iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ tàbí ǹkan tó ti ṣe níbẹ̀ tí kò dára tí ó sì máa fà wàhálà sí isẹ́ titẹ̀ mi. Bí mo ṣe máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi nìyẹn.